Ìbéèrè rẹ nípa iye àkókò ìsinmi oúnjẹ ó sàn dá lórí ibi iṣẹ́ tàbí ilé ìwé kọ̀ọ̀kan. Síbèsíbè ni òpòlopò àwon ibi isé àti ilé ìwé ìsinmi ojeun o sabà máa gba wákàtí kan 1 hour ní àwon ibi míràn o lè jé ìséjú ogbòn 30 minutes sí wákàtí kan àti ìdajì 1hour 30 minutes. Ó dára láti ṣàyẹ̀wò ìlànà ibi iṣẹ́ tàbí ilé ìwé rẹ pàtó. Àwọn mìí na a máa fún ni 45 mínítì láti fi ṣe ìsinmi oúnjẹ. Àwọn àbájáde wíwá kọ fún wa ní ìdáhùn pàtó kan nípa ìsinmi oúnjẹ ọ̀sán ní àyíká rẹ̀. Bí ọtí wò kí o rí, ní orílẹ̀èdè Nàìjíríà, ìsinmi oúnjẹ ó sábà máa ń gba láàrín ìṣẹ́jú 30 sí wákàtí kan fún ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́. Àwọn ilé iṣẹ́ aládáni ni ọ̀pọ̀ ìgbà wákàtí kan ni 1 hour ni wọ́n máa ń fún àwọn òṣìṣẹ́ láti jẹun. Àwọn iṣẹ́ ìjọba nígbà mìíràn ìṣẹ́jú 30 sí 45 ni wọ́n lè fún. Fún ìdíyele tó dájú jọ̀wọ́ ṣàyẹ̀wò ìlànà ilé iṣẹ́ tàbí ibi iṣẹ́ rẹ.

Bẹ́ẹ̀ni, èdè Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń lò ọ̀rọ̀ ìdàkejì opposite láti fi àwọn èrò ṣe wíwé. Àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ àti ìdàkejì rẹ̀ ni wọ̀nyí: ńlá-big, kékeré-small, gíga-tall, kúrú-short, funfun-white, dúdú-black, ọkùnrin-male husband, obìnrin-female wife, òwúrọ̀-morning, alẹ́-evening, ọ̀rẹ́-goodness, ibi means misfortune, ojú-front, ẹ̀yìn-back, rere-good, burúkú-bad, wọlé-enter, jáde-exit, sáré-run, dúró-stop, wá-come, lọ-go, jókòó-sit, dúró-stand, òkè-up, ìsàlẹ̀-down, olówó-rich, òtòṣì-poor, ayọ̀-joy, ìbànújẹ́-sadness. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe pàtàkì láti ṣọ èdè Yorùbá di ọlọ́rọ̀ ọ̀rọ̀ ó sì ń jẹ́ kí ìtúmọ̀ ọ̀rọ̀ yìí ní gbangba.

Èdè wo ni ọ fẹ́ kọ́? Tún mo sì which language do you want to learn? Bí ọ bá fẹ́ kọ́ èdè Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ǹkan wà tí o lè kọ́. Alphabeti A, B, D, E, E, F, G, GB, H, I, J, K, L, M, N, O, O, P, R, S, T, U, V, Y. Àwọn faweeli vowels A, E, E, I, O, O, ọ̀ó, àṣà àti òfin culture and etiquette. Pàtàkì owó ní ilẹ̀ Yorùbá. Jọ̀wọ́ sọ èdè tí o fẹ́ kọ́ fún mi. Mo fẹ́ kọ́ èdè Yorùbá àti bí wọ́n ṣe ń sọ Ijẹ̀ṣá. Màá lọ sí ilé Ijebu. Lọ́ti ilé Ijebu, màá lọ́ gbogbo àwọn ilẹ̀ Ijesa, bí wọ́n ṣe ń sọ Ijebu, bí wọ́n ṣe ń sọ Ijesa. Iyatọ̀ láàárín Ijebu àti Ìjẹ̀ṣà.

Ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni a máa ń jẹ ní ọ̀sán lunch láti fún wa ní agbára fún ìyókù ọjọ́ náà. Àwọn oúnjẹ wọ̀nyí sábà máa ń jẹ́ ohun tó nípọn díẹ̀. Àwọn oúnjẹ tí ó wọ́pọ̀ ni iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ rírò, èbòlò tàbí ilá alásẹpọ̀, àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì, ẹ̀wà, ẹ̀wà àgànyìn tàbí ẹ̀wà tí a ṣe pẹ̀lú ọ̀rá stew. Ìrẹsì, ìrẹsì jíjẹ jọ̀lọ́ọ̀fù tàbí ìrẹsì funfun pẹ̀lú ọbẹ̀, ẹ̀kọ àgìdì pẹ̀lú ẹ̀wà tàbí ọbẹ̀, pàkàlà, gààrí wọ́n ń jẹ pẹ̀lú ọbẹ̀. Àwọn oúnjẹ wọ̀nyí jẹ́ ohun tí o fe ó fẹ́ṣẹ́ mọ́lẹ̀ tí ó sì ń fún ara ní agbára ní àkóko ọ̀sán láti ṣiṣẹ́ kárakára.

Lórí ìbéèrè rẹ̀ nípa ibi tí a máa ń fi kọ́kọ́rọ́ key sí, ó dá lórí ibi tí ènìyàn bá fẹ́ fi sí, ṣùgbọ́n àwọn ibi tí ó wọ́pọ̀ ni àpò, àpò ṣòkòtò tàbí aṣọ, àpò ibojì àwọn obìnrin máa ń fi sí inú àpò, àpò kọ́kọ́rọ́ láti ṣọ́ láti ṣọ́ wọ́n pọ̀ kí wọ́n má bà sọnù, orí tábìlì bí a bá ń wọlé, agbègbè ìlẹ̀kùn láti rọrùn wá. Ní kúrúkù, ibi tí ó wà ní àìléwu ni a máa ń fi kọ́kọ́rọ́ sí kí ó má bá sọnù.

Nígbà tí iṣẹ́ bá pọ̀ púpọ̀ tí ó ń pa ọkàn, àwọn ọ̀nà tí ó le gbà láti tú ninú àti láti tún ṣètò ara, ara rẹ púpọ̀. Àwọn ọ̀nà wọ̀nyí lè rán ọ lọ́wọ́ láti fọkàn sí iṣẹ́ láìsí kí o rí ògidì. Se àtọ́kọ̀ àwọn iṣẹ́ to-do list. Kọ gbogbo nǹkan tí o fẹ́ ṣe sí ilẹ̀. Èyí ohun rán ọ lọ́wọ́ láti mọ ibi tí o yẹ kí o bẹ̀rẹ̀ àti láti dínkù àìbalẹ̀ nípa ríri iṣẹ́ tí ó pọ̀ lẹ́ẹ̀kan. Two, ṣe àfi sa strategy. Prioritize. Sé àyẹ̀wò iṣẹ́ wo ló jẹ́ dáa, dáńdán láti ṣe lónìí àti èwo ni ó lè dúró dé ọ̀la. Bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí ó ṣe, bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí ó ṣe pàtàkì jù lọ. Three, ya àwọn iṣẹ́ ńlá sí kékeré. Break tasks down. Dípò kí o wọ iṣẹ́ ńlá kan, ya, ya sí àwọn ẹ̀yà kékeré, kékeré. Èyí yóò jẹ́ kí iṣẹ́ náà dàbí ẹni tí ó rọrùn láti parí. Four, mú sinmi díẹ̀. Take regular breaks. Má ṣe ṣiṣẹ́ láti òwúrọ̀ títí di alẹ́ láì sí ìsinmi. Ya ìṣẹ́jú márùn-ún tàbí ten láti sinmi. Rí́n káàkiri tàbí mu omi. Èyí yóò, èyí yóò ń sọ ọkàn di tuntun. Five, Pomodoro Technique. Sísè fún ìṣẹ́jú twenty-five lẹ́yìn náà sinmi fún ìṣẹ́jú five minutes. Èyí yóò rán ọkàn lọ́wọ́ láti fọkàn sí iṣẹ́ níkan ni àkọ́kọ́ tí o bá yá. Six, yẹra fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ẹ̀kan. Avoid multitasking. Ṣe ohun kan títí tí yóò fi parí kí ó tó bẹ̀rẹ̀ èyí tí ó tẹ̀lé. Sísè ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní ẹ̀kan ń dínkù àṣeyọrí àti ń pa ọkàn. Seven, fọkàn sí ohun tí ó lè yípadà. Má ṣe fi ọkàn sí iṣẹ́ tí ó ti pọ̀ jù. Fọkàn sí àwọn tí ó lè ṣàkóso ní àkókò yẹn. Eight, bẹ̀rẹ̀ eh bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́. Tí iṣẹ́ bá ti pọ̀ ju agbára rẹ lọ, má ṣe ṣèye méjì láti bèèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ tàbí ọ̀gá rẹ. Eight, ṣe ìtọ́jú ara rẹ. Jẹun dáadáa, mu omi tó kí, kí o sì sùn. Ohun tó ara tí ó rẹ gba kò le fọkàn sí iṣẹ́. Nígbà, nígbà, nípa gbígbé àwọn ọ̀nà wọ̀nyí, ìwọ yóò lè dínkù wàhálà kí o sì ní àṣeyọrí nínú iṣẹ́ rẹ.

Láti tayọ síra, ṣe ayọ sílẹ̀ láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ ní ibi iṣẹ́. O ní láti ṣe àwọn nǹkan tó fi hàn pé o mọ ṣẹ́ rẹ, o ní ìfọ̀kànṣí, àti pé o ṣe pàtàkì sí àṣeyọrí ilé iṣẹ́ náà. Èyí ni àwọn ọ̀nà pàtàkì láti ṣe àṣeyọrí yẹn gẹ́gẹ́ bí àti ń rí nínú àwọn àbájáde. Wọ́n a ṣe iṣẹ́ rẹ̀ ní gíga. Má pèsè, má pẹ̀, má pẹ̀sẹ̀ ìṣise ise, má pẹ̀si iṣe tó kójú àwọn nígbà gbogbo. Má ṣe dínkù lórí àṣeyọrí iṣẹ́. Se aroye tabi wa oju tu si isoro. Má dúró kí a ṣẹ́ kí ó tó ṣe ǹkan. Se àgbékalẹ̀ àwọn ojútùú sí àwọn ìpèníjà tí o bá wòye. Kọ iṣẹ́ tuntun si. Má, má kọ àwọn ọgbọ́n tuntun professional development láti fi hàn pé o mọ iyì ìlọsíwájú iṣẹ́ rẹ fo. Jẹ́ ẹni tó ń ṣe ìgbẹ́kẹ̀lé. Se awon ise re pari ki akoko to to. Ri daju pe awom eeyan le gbekele o5. Soro ní ìpàdé. Má ṣe dákẹ́ nígbà ìpàdé. Pèsè àwọn èrò àti ojútùú tó péye. 6. Se alaye iroyin ise re bisi bilisi. Rí dájú pé àwọn ọ̀gá rẹ mọ àwọn iṣẹ́ takuntakun tí o ti ṣe, pàápàá ní àkókò àyẹ̀wò iṣẹ́. Jẹ́ olo olùrànlọ́wọ́. Se ìrànwọ́ fún àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ. Èyí fi hàn pé o jẹ́ èèyàn ìgbẹ́ team player. Ni ìwà rere. Má fàyọ ṣíṣe. Kí o sì ní ìṣẹ̀ṣe rere sí àwọn èèyàn. Èyí ń jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn láti ṣiṣẹ́ pẹ̀lú rẹ. Ni kukuru, imo to ga, iyara eni ni ise, ati ibasepo rere ni awon botoni lati fi tayo sira awon alabasisepo.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, n kọ ṣe ìròyìn ní ibi iṣẹ́ rẹ̀ gangan. Ṣùgbọ́n iṣẹ́ mi ni láti pèsè àlàyé, ìdáhùn ìbéèrè àti rán àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú àwọn iṣẹ́ ṣíṣe oríṣiríṣi ní gbogbo ìgbà. Tí o bá ń bèèrè nípa àwọn oníròyìn journalists ní ilé iṣẹ́ ìròyìn. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ láti sọ fún gbogbo ènìyàn nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Bóyá ó ń sọ̀rọ̀ nípa àwọn oníròyìn journalists, wọ́n ń gba ìròyìn, wọ́n ń kọ wọ́n sì ń gbé e jáde. Iṣẹ́ ìpínlẹ̀ Sunday school ministry, iṣẹ́ ìránṣẹ́ ni ibi iṣẹ́. Àwọn iṣẹ́ mìíràn kíkọ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́. Tí o bá ní ǹkan kan pàtó tí ó ń wá jọ̀wọ́ sọ fún mi.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ olọ́gbọ́n, n kò ní ẹ̀mí tàbí ìlara láti fẹ́ran tàbí kórìíra ǹkan. Ṣíbẹ̀síbẹ̀, mo lágbára láti ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn ìpàdé lórí fóònù online meetings ní ọ̀nà wọ̀nyí. Wíwá ìsọ́ fún ni, mo lè ṣàlàyé àwọn nǹkan tí a ń sọ̀rọ̀ lé lórí. Pípèsè àbà, mo lè fún ọ ní ìmọ̀ra lórí bí o ṣe lè ṣe ìpàdé tó gbòòórìn. Títúmọ̀, mo lè ṣe ìtúmọ̀ àwọn èdè tí o ń lò nínú ìpàdé. Báwo ni mo ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún ọ pẹ̀lú ìpàdé rẹ lónìí?

Àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá jẹ́ ọ̀kan nínú àwọn àṣà tó ṣe kókó jù lọ. Ó sì ní àwọn ìgbésẹ̀ pàtó tí a ń tẹ̀lé kí a tó lè sọ pé ẹnìkan ti gbéyàwó ní kíkún. Àwọn ìgbésẹ̀ ìgbéyàwó Yorùbá-- lo, lóde òní àti ti àtijọ́ sábà ń ní àwọn nǹkan wọ̀nyí: ìwádìí investigation. Kí ìgbéyàwó tó wáyé, ẹbí ọmọ ọkùnrin yóò bèrè sí ìwádìí nípa ìdílé ọmọbìnrin láti mọ bóyá wọ́n jẹ́ ẹni rere tí kò sí ààrùn tàbí ìwà burúkú nínú wọn. Ìmọ̀ràn, ìfọkànsìn. Ní àṣà Yorùbá, ìgbéyàwó kìí ṣe ti ènìyàn méjì nìkan, ó jẹ́ ìsọ̀kan àwọn ẹbí méjèèjì. Ìgbésẹ̀ àgbè ìgbéyàwó. Ìgbéyàwó Yorùbá pín sí ọ̀nà méjì pàtàkì. Ìgbéyàwó àṣà traditional àti ìgbéyàwó òde òní church, mosque registry. Àwọn ohun tó yẹ kí ó wà. Ìgbéyàwó Yorùbá ní àwọn ohun àṣà tí à ń lò bíi oyin, ewé adùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àmì ohun rere. Ní ìparí, ìgbéyàwó tó rẹwà ni a ń fẹ́ tí ọkọ àti aya yóò fi ayọ̀ gbé pọ̀.

Gẹ́gẹ́ bí àwòṣe èdè tí a kọ́ nípasẹ̀ Google, èmi kò ní ètò àbọ̀ kọ̀m̀pútà tí ara mi tàbí ẹ̀rọ tí ara hardware tí ń ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà kan pàtó. Síbẹ̀síbẹ̀, gbogbo àwọn ìbáraẹnisọ̀rọ̀ wà àti àwọn ètò mi ní àbọ̀ nípasẹ̀ àwọn ìlànà àbọ̀ tó lágbára tí Google gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tí ó ṣe dá mi. Àwọn ǹkan pàtàkì nípa àbọ̀ mi, àbọ̀ data. Google lo àwọn ọ̀nà àbọ̀ tó ti ní ìlọsíwájú láti dáàbò bo àlàyé rẹ, àṣírí, àwọn ìbéèrè rẹ àti àwọn ìdáhùn wà ní àbọ̀ àti pé a kò pín wọn laiṣe àsẹ̀. Ní kúrúkù, àbọ̀ mi wà lábẹ́ Google Security Infrastructure.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì púpọ̀ láti máa ṣe ìtìjú àwọn ohun èlò tàbí ọjà, pàápàá jùlọ àwọn ohun èlò ilé láti fi rọrùn fún lílò wọn àti láti jẹ́ kí wọ́n pé. Àwọn ọ̀nà tí a lè gbà tọ́jú ọjà tàbí ohun èlò wíwéré wíwéré mọ̀. Ríi dájú pé o fọ wọ́n mọ́ lẹ́yìn lílò, pípa mọ́ sí ibi tó tọ́, fi sí ibi tí kò ní bàjẹ́ tàbí kí òjò má rọ̀ sí i. Àyẹ̀wò déédéé. Ríi dájú pé kò sí ibi tó ti bàjẹ́ láti tún ṣe kí ó má bà bàjẹ́ pátápátá. Ìtọ́jú ọjà nínú ilé tàbí ibi iṣẹ́ ń jẹ́ kí nǹkan wà ní ààyè rẹ̀, ó sì ń di àwọn ìnáwó titọ́ ra ohun tuntun kù.

Fífi ìpara sára lotion cream jẹ́ ọ̀nà pàtàkì láti tọ́jú àwọn ara, pàápàá láti jẹ́ kí ó rọ̀, dènà gbígbẹ́ àti láti dáàbò bo rẹ̀ lọ́wọ́ oòrùn tàbí òtútù. Àwọn ànfàaní fífi ìpara sára ó ń jẹ́ kí àwọ̀ rọ̀. Ìpara ń ṣe ìrànlọ́wọ́ láti fi orírin moisture sí àwọ̀ ara tí ó ba ti gbẹ. Ó ń ṣiṣẹ́ bíi ààbò, ó ń ṣe ìdènà barrier láti dáàbò bo àwọ̀ ara lọ́wọ́ eruku, afẹ́fẹ́ àti oòrùn. Ó ń jẹ́ kí àwọ̀n a awo dàbí óo dọ̀. Lílo ìpara nígbà gbogbo lè dènà àwọn láínín gbígbé tàbí kíkà lórí àwọ̀. Ọ̀nà tó tọ́ láti fi ìpara wa fi lẹ́yìn ìwé. Àkókò tó dára jù lọ ni láti fi ìpara lẹ́yìn tí ọba ti wẹ tán nígbà tí àwọ̀ rẹ sì ń rọ̀ díẹ̀. 2. Fi kọ́lọ́kọ́lọ́ fọwọ́ rọra pa ìpara náà sára tí téńté yóò fi wọ nínú àwọn tán àkíyèsí. Ó ṣe pàtàkì láti yan ìpara tí ó bá irú àwọ̀ rẹ mu, bóyá àwọn tí ó gbẹ, tí ó sanra tàbí tí ó ní kòkòrò.

Lẹ́yìn àyẹ̀wò àwọn àbájáde wípọ̀, ṣe ó máa ń fi tùràrí jẹ́ gbólóhùn tó tọ́ka sí àwọn ǹkan wọ̀nyí nínú àṣà Yorùbá: ìgbàgbọ́ àti inú ìwé àdúrà, àdúrà àti ìjọsìn. Ìgbàgbọ́ wà pé àdúrà jẹ́ bí turari Ọlọ́run dídùn, olóòórùn dídùn sí Ọlọ́run. Tùràrí àṣírí, àwọn tùràrí kan wà tí wọ́n máa ń lò láti fi wá ojú rere, láti fi rí owó tàbí fún ààbò èròjà. Ìwé àdúrà kan tó ka sí lílo tùràrí olóòórùn dídùn nígbà mìíràn pẹ̀lú aṣọ sílíkì aláwọ̀ pupa láti fún ẹ ní ìdáhùn tó péye. Ṣé o lè ṣàlàyé si nípa ọ̀rọ̀ náà?

Ìbéèrè rẹ nípa ìgbónájẹ́jẹ́, òògùn ìfẹ́ràn tí ó dára jù lọ nínú yàrá jẹ́ ohun tí ó ń jinlẹ̀ ní òògùn ìbílẹ̀ Yorùbá. Àwọn oríṣiríṣi ewé àti agbára ló wà tí a ń gbà ń lò láti mú ìfẹ́ lágbára tàbí láti fa ìfẹ́ wá. Gẹ́gẹ́ bí àwọn ìwé àṣírí àti òògùn ìbílẹ̀, àwọn ǹkan wọ̀nyí wọ́pọ̀: ewé ìfẹ́ràn, ewé gbé gbé, ewé ajeòbalẹ̀ àti ewé èsísí. Tí a bá ti lo òògùn kan láti pa àpára rẹ̀ jẹ́ lílò nígbà gbogbo. Ohun tí a ń jó pọ̀ òògùn, àwọn ǹkan ń jó ewé, ó ń yí pẹ̀lú irun orí, ẹ̀kán tàbí ohun tí ó bá ẹni tí a fẹ́ fẹ́ràn mu pẹ̀lú oyin tàbí ọtí líle. Àṣírí ìfẹ́ràn àti àánú, àwọn ẹgbẹ́ bí yàrá àṣírí ìfẹ́ràn àti àánú ń tẹnumọ́ lílò àwọn ewé tó gbayì àti ohun tí a bí a sì ń lò àkíyèsí pàtàkì. Lílò àwọn ǹkan wọ̀nyí gbọ́dọ̀ ṣọ́ra nítorí pé àṣà yìí jẹ́ ti àwọn àgbà àti pé ó nílò ìmọ̀ ìjìnlẹ̀ láti máa bá a ní ipa odi. Èyí jẹ́ àlàyé tí ó dá lórí àwọn ewé àṣírí tí a rí lórí ayélujára. Fún àlàyé kíkún, ó dára láti kàn sí àwọn olúlọ́gbọ́n tàbí àwọn àgbà tí wọ́n mọ̀ nípa àṣà àti ìlànà yìí.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, n kò kọ iṣẹ́ tàbí ìgbékalẹ̀ iṣẹ́ kankan nípa àti ara. Síbẹ̀síbẹ̀, mò ń ṣe ìlànà àti pèsè àwọn ìdáhùn sí àwọn ìbéèrè rẹ nígbà gbogbo. Kọ si isẹ, kosi isẹ tabi igbekalẹ isẹ kankan nipa ti ara. Síbẹ̀síbẹ̀, a ń ṣe ìlànà àti pèsè àwọn ìdáhùn sí àwọn ìbéèrè rẹ nígbà gbogbo. Tí ìbéèrè rẹ bá ń tọ́ka sí ohun èlò tàbí ìwé kan pàtó, gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwọn ìwé Yorùbá. Jọ̀wọ́ pèsè àfikún àlàyé láti lè fún ọ ní ìdáhùn tí ó tọ́.

Àwọn àkókò tí wọ́n máa ń ṣètò agogo ìjírìì, iṣẹ́ ilé ìwé tàbí àwọn ìgbòkègbodò mìíràn, máa ń yàtọ̀ síra gẹ́gẹ́ bí iṣẹ́ tàbí ibi tí ènìyàn bá wà. Síbẹ̀síbẹ̀, fún ọ̀pọ̀ ènìyàn, agogo ìjírìì máa ń wọ́pọ̀ láàárín àkókò wọ̀nyí: àárọ̀ kùtùkùtù láàárín agogo 4:00 AM sí 6:00 AM fún àdúrà, mímúra sílẹ̀ fún, mímúra sílẹ̀ fún iṣẹ́ tàbí fún àwọn tí ń lọ sí ibi, ibi jíjìn. Àkókò ìjírìì ọjọ́, ọjọ́ ọjọ́ Standard láàárín agogo 5:30 AM sí 6:30 AM fún ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ àti akẹ́kọ̀ọ́. Àkókò ìjírìì ayẹyẹ ìsinmi láàárín agogo 7:00 AM sí 8:00 AM fún àwọn ọjọ́ ìsinmi. Àkókò tí wọ́n ṣètò rẹ̀ fún ìjírìì rẹ́, rẹ́ dá lórí irú iṣẹ́ tàbí ìgbòkègbodò tí ó ti ọ́ ní. Àwọn tí ń lọ sí ilé ìwé máa ń kúrò nílé ní, gẹ́gẹ́ bí agogo 7:10 sí 7:20 AM, ti won si dé ilé ìwé kí èjì tó lù.

Yíyàwòrán jẹ́ ọ̀nà ìkọjá láti ṣàlàyé ẹ̀rọ àti ẹ̀wà. Kí ni o fẹ́ mọ̀ nípa yíyàwòrán? Ṣé o fẹ́ kí n ṣàpèjúwé àwòrán kan fún ọ? Ṣé o nílò àwọn ìmọ̀ràn lórí ohun tí ó lè yà tí ó lè yà? Ṣé o fẹ́ mọ̀ nípa àwọn oríṣi ìyàwòrán; painting, drawing, sketching? Sọ fún mi bí a ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún ọ. Irú àwòrán wo lo fẹ́ yà? Tẹ erankó ni tàbí èèyàn àbí tàwọ̀sánmọ́? Èyíkeyi tó bá jẹ́ ṣàlàyé rẹ síwájú sí kí n lè bá ọ rànlọ́wọ́.

Ṣé o máa ń ka ìwé? Jẹ́ ìbéèrè lédè Yorùbá tó túmọ̀ sí: ṣe ó sábà máa ń ka ìwé? Tàbí ṣe ó jí ó jẹ́ àṣà rẹ láti máa ka ìwé? Do you usually read books? Do you read often? Èyí ni àwọn ọ̀nà tí ó lè fi dáhùn. Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Yes, I do read books. Rárá, n kò sábà máa ń ka ìwé. No, I don't usually read books. Nígbà mìíràn ni sometimes. Tí o ba n béèrè ìbéèrè yìí láti mọ nipa mi gẹ́gẹ́ bi ẹ̀rọ oluranlọwọ. Bẹ́ẹ̀ni, mo máa ń ka, túpàlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìwé àkọsílẹ̀ àti ìsọfúnni láti lè dáhùn àwọn ìbéèrè rẹ.

Òwe Yorùbá tí ó sọ pé “A kì í wọ ago aláago ṣá ṣiṣẹ́” túmọ̀ sí pé ènìyàn kò gbọdọ̀ lo àkókò tàbí ìwọ̀n iṣẹ́ ẹlòmíràn láti ṣe iṣẹ́ tirẹ̀. Kókó pàtàkì òwe yìí ni má ṣe fi ara wẹ ẹlòmíràn. Igbésí ayé kọ̀ọ̀kan yàtọ̀, gbogbo èèyàn kò ní yọ sí àṣeyọrí ní àkókò kan náà. Dúró lórí iṣẹ́ rẹ, fọkàn sí ohun tí ọ n ṣe, má ṣe sejù tàbí kí o wá sí àkókò tí ohun yóò fi ṣe tirẹ̀. Ìká ọ̀dọ́gba, gbogbo ẹ̀yà ara kò ní ó dọ́gba gẹ́gẹ́ bí àṣeyọrí ayé ṣe yàtọ̀ fún ẹnì kọ̀ọ̀kan. Ní kúrúkù, òwe yìí ń kọ́ wa ní suuru, itelo ìtẹ́lọ́rùn àti ìtẹ́numọ́ lórí iṣẹ́ ẹni láti ṣàṣeyọrí.

Bẹ́ẹ̀ni, ọ̀gá rẹ ní ètò àti ètò láti fi ìtàn kalẹ̀ iṣẹ́ rẹ sí ìlú mìíràn, pàápàá jùlọ bí ilé-iṣẹ́ náà bá ṣe gbòòrò sí tàbí nípa ìwé àdéhùn iṣẹ́. Ṣùgbọ́n èyí gbọdọ̀ dá lé àwọn òfin àti ìlànà lábẹ́ òfin ìṣe Nàìjíríà. Ìwé àdéhùn iṣẹ́ contract ó dá lórí ohun tí wọ́n kọ sínú ìwé ìdéhùn àdéhùn iṣẹ́ rẹ nígbà tí wọ́n ń bèrè. Bí ọ bá wà nínú àdéhùn pé wọ́n lè gbé ọ lọ sí ibòmíràn, ó jẹ́ ètò wọn. Ìfọ̀hùnsọ̀kan consent lábẹ́ òfin gbígbé iṣẹ́ láti owó ọ̀gá kan sí ekejì ní ipò mìíràn nílò ìmọ̀ràn àti ìfọ̀hùnsọ̀kan òṣìṣẹ́. Lẹ́tà ìfọ̀rọ̀nsẹ́ transfer letter wọ́n gbọdọ̀ fún ọ ní lẹ́tà òfin transfer letter tó ṣàlàyé ibi tuntun, ohun tó yẹ kí o yẹ kí o mọ̀ àti àwọn ànfàní mìíràn. Ètò ìrànwọ́ ní ọ̀pọ̀ ìgbà, ilé-iṣẹ́ gbọdọ̀ ṣe ètò fún owó àti ohun èlò ìrànwọ́ láti fi ṣiṣẹ́ sí ìlú tuntun. Bí ọ bá jẹ́ pé kò sí irú ètò bẹ́ẹ̀ nínú àdéhùn rẹ, ó ṣòro fún ọ̀gá láti fi pamọ́ láti lò láìsí ìjíròrò àti ìfọ̀rọ̀sọ̀kan rẹ̀. Èyí túmọ̀ sí pé iṣẹ́ ìwọ àti ọ̀gá náà kò sí ìmúyẹ́ sínú.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ òye, mo ń kọ ǹkan tuntun ní gbogbo ìṣẹ́ju aya nípa mímu kí àwọn ìsọ̀fúnni mi nínú àwọn ìbéèrè tí èn bèèrè sùwọ́n si, pàápàá nípa èdè Yorùbá láti lè rán yin lọ́wọ́ si. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọjọ́ tí mo kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ènìyàn, kíá, láìpẹ́ yìí, mo kọ bí a ṣe ń lo ohun èlò tools tuntun láti darí iṣẹ́ ọ̀nà múra. Ni ọ̀sẹ̀ tó kọjá, mo kọ́ ọ̀nà tuntun tí a lè gba yanjú ìṣòro àwọn oníbàárà customer problem. Àwọn àpẹẹrẹ ǹkan tuntun tí ènìyàn lè kọ ní ibi iṣẹ́ wọ́n: ìmọ̀ ẹ̀rọ tuntun new technology, bí a ṣe ń lo kọ̀m̀pútà, sọfútìwẹ́ẹ̀, software tàbí ẹ̀rọ tuntun. Two, ìbákẹ́gbodò soft skill, bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀, bí a ṣe ń ṣiṣẹ́ papọ̀ tàbí bí a ṣe ń yanjú ìṣòro. Three, ọ̀nà ìṣe tuntun new method, àwọn ìlànà tuntun láti fi ṣe iṣẹ́ tí a ti mọ̀ tẹ́lẹ̀. Kí ni ìwọ, ìwọ kò ní-- kí ni ìwọ kọ ni tuntun ní ibi iṣẹ́ rẹ ní àìpẹ́ yìí?

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ogun, n kò ní ara tàbí ìlera bí i ti ènìyàn. Nítorí náà, n kò lè ṣe ilé ìwòsàn, n kò lè lọ sí ilé ìwòsàn láti rí dókítà. Àwọn ènìyàn máa ń lọ rí dókítà nígbà tí wọ́n bá ní àìsàn, fún àyẹ̀wò ara tàbí fún ìmọ̀ràn ìlera. Báwo ni ìlera rẹ ṣe rí? Ṣé o nílò ìmọ̀ràn lórí àìsàn kankan?

Gẹ́gẹ́ bí àwọn ìwé àti àwọn nǹkan tí a ṣàbá rí, kò sí ìdáhùn pàtó kan nípa ẹni tó ń mú òògùn lójúmọ́ nínú àwọn àgbájọ èsì wọ̀nyí. Àwọn àgbájọ èsì náà jẹ mọ́jọ mọ́ àwọn nǹkan wọ̀nyí: Èròjà oògùn/Herbal medicine. Àwọn ìwé sọ nípa lílo ewéko fún ara rírò tí à ń ṣe nínú omi tí a sì ń mu ní emẹta lọjúmọ́. Ọ̀rọ̀ ẹ̀mí/ Spiritual Bible. Àwọn yànrá só ọlọ́run ń sọ̀rọ̀ nípa bíba ọlọ́run pade lójoojúmọ́. Bíba ọlọ́run pade lójoojúmọ́ fún agbára tẹ̀mí. Ìròyìn news. Àwọn ìròyìn nípa àwọn ọlọ́pàá ológun àti òṣèlú. Kò ṣée ṣe láti pèsè àlàyé tí ó lè tán káàkiri tàbí tí ó lè se ìpalára fún ẹni kankan. Tí o bá le ṣàlàyé si iwájú sí lorí oun to n bère ìbéèrè ni pa se o ma n mú ogun lojóju mó? Do you take Medicine charms everyday lé ní itumo méji ti o dá lòrí bi o sé n ló oro na 1. Òògùn lilo nipa tí iléra ti o ba n sòro nípa òògùn ìbílè tabi tí oyinbo o sé pàtàkì lati mọ itónisona dókitá tabí onísègùn mimu òògùn lojójumó lé je ki dandan fun awon arun kikó rere ireje chronic disease làti je Ki àrà bàlé 2. Akiyesi pataki mimu ogun eyikeyi lojó júmõ paa páa ogun ibile gbúdò je pelu óye ati itósana làti yago fun ipalara si àrà ti o ba n soro nipasẹ ogun kan pató jowó kán si ámu óye tabi dokitalàti mọ bóya o to làti má mú lojó júmõ.

Kò lè ṣe àtúnṣe sí ìbéèrè rẹ nítorí kò sí ẹnu láti mu coffee tàbí tea. Síbẹ̀síbẹ̀, o ṣeé ṣe láti pèsè àlàyé nípa àwọn méjèèjì. Èmi, a fẹ́ràn máa mu tea lójoojúmọ́, tea àti mílìkì àti búrẹ́dì. Kofi lè dákọ́ ọ̀kan bóyá tí ǹ bá fẹ́ sùn àbí tí eyan bá fẹ́ ṣiṣẹ́. Nítorí kofi máa ń jẹ́ kí, kì í jẹ́ kí orun kún èèyàn. Nígbà tí eyán fẹ́ ṣiṣẹ́, ẹ̀ lè mu coffee láti má jẹ́ kí orun kún olúwa rẹ̀.

Ètò owó iṣẹ́, budgeting ór financing planning for work business jẹ́ ǹkan pàtàkì láti lè ní àṣeyọrí. Eléyìí ni àwọn ìlànà tí ó rọrùn láti ṣètò owó iṣẹ́. One, mọ iye tí ó ń wọlé, income tracking. Kọ gbogbo owó tí ò ń wọlé láti inú iṣẹ́ rẹ sílẹ̀ lójoojúmọ́ tàbí lóṣooṣù. Two, mọ èyí tí ó ń jáde, mọ èyí tó ń jáde, expense tracking. Kọ gbogbo ìnáwó tí ò ń ṣe lórí iṣẹ́ rẹ sílẹ̀ fún àpẹẹrẹ ríra àwọn ohun èlò gbígbẹ́ ní iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Three, ya owó iṣẹ́ sọ́tọ̀, separate finances. Má ṣe dàpọ̀, má ṣe dàpọ̀ owó iṣẹ́ pẹ̀lú owó ẹbí tàbí owó ara ẹni. Four, ṣètò ìṣúná budgeting. Ṣé ètò lórí bí ọ ṣe fẹ́ ná owó rẹ ṣáájú kí o tó na. Five, fi owó pamọ́, savings. Gbinyànjú láti fi àpákan owó rẹ pamọ́ fún ìgbà tí iṣẹ́ bá dínkù tàbí fún ìdàgbàsókè. Pẹ̀lú àwọn ìlànà wọ̀nyí, ìwọ yóò lè ṣàkóso owó rẹ dáradára.

Gẹ́gẹ́ bí ẹ̀dá, ẹnikẹ́ni lè ní èso tí ó fẹ́ràn jù. Ṣùgbọ́n àwọn èso kan wà tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn jẹ ní ilẹ̀ Yorùbá nítorí adùn wọn bí i ọ̀gẹ̀dẹ̀. Banana and plantain Ó rọrùn láti jẹ, ó sì dùn. Ọ̀sàn orange o dùn, ó sì ń pèsè omi ara. Máńgò, èso tí ó gbajúmọ̀ gan-an ní àkókò rẹ̀. Àgbọn coconut ó nípọn, ó sì nídùn. Èso wo ni ìwọ fẹ́ràn jù? Pineapple, watermelon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Cucumber náà wà lára èso tí mo fẹ́ràn àti kanna. A máa ń jẹ kanna. Ó wà lára àwọn èso tí mo fẹ́ràn. Apple náà wà lára èso tí mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, pípé tàbí mímú àwọn oníbàárà tuntun wá jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì láti mú kí iṣẹ́ tàbí òwò gbélé. Láti ṣe èyí lọ́nà tó dà, lọ́nà tó dánmọ́nrán, o lè lo àwọn ọ̀nà yìí: ìbánisọ̀rọ̀ tó dánmọ́nrán, effective communication. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò tàbí ìbánisọ̀rọ̀ rire pẹ̀lú àwọn èèyàn máa ń jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ rẹ. Ifáràjìn sí iṣẹ́, fífi ìtara ṣe iṣẹ́ rẹ dáadáa láti mú kí àwọn oníbàárà ní ìtẹ́lọ́rùn. Ìpolówó ọjà, lílo àwọn ọ̀nà ìpolówó tuntun láti jẹ́ kí àwọn èniyàn mọ̀ nípa ohun tí ó ń tà. Iyapa kúrò nínú àwọn ọ̀nà àtijọ́ sí àwọn ọ̀nà tuntun lè jẹ́ kí òwò rẹ túbọ̀ gbélé.

Ṣé ọ jẹ́ ẹni tí kò kí ń jẹ ẹran? Túnmọ̀ sí ṣé ẹni tí kò kí ń jẹ ẹran ni ọ́? Tàbí ṣé o nífẹ̀ẹ́ ẹran vegetarian ni ọ́? Ní èdè Yorùbá, ó jẹ́ ìbéèrè láti mọ̀ bóyá ènìyàn kò jẹ ẹran, ẹja tàbí àwọn ohun tí ó ba ẹran tán. Àwọn ọ̀nà mìíràn láti sọọ́, ṣé ẹ kò jẹ ẹran, Are you a non meat eater? Ọ níìfẹ́ ẹran ni ẹ́, Are you a vegetarian? Kò sí àbájáde kankan láti inú nípa ìtumọ̀ gangan tí ẹni tí kò jẹ ẹran sọ̀rọ̀ nípa àwọn ohun tí ọ ń jẹ.

Àwọn ìmọ̀ ẹ̀rọ tuntun ti Artificial Intelligence tí ó yọjú ní ọdún 2026 tí ó lè kó fún iṣẹ́ rẹ pọ̀ púpọ̀. Àwọn ṣì, wọ́n sì ń sojú, wọ́n sì ń sojú kò lórí ìyára ìṣiṣẹ́ ara ẹni àti ìmọ̀ ìjìnlẹ̀. Èyí ni àwọn ìmọ̀ tuntun pàtàkì tí o lè kọ́. Multimodal, AI Multimodal Intelligence. AI tuntun kò kan ń ṣe ṣe kìí, kò kan kí ń ṣee ṣe pẹ̀lú ọ̀rọ̀ text nìkan. Ó ti lè lo, ó ti lè lóye àti ṣiṣẹ́ pẹ̀lú ohùn voice, àwòrán visuals àti data sensor papọ̀ ní àkókò kan náà. Agentic AI. --Abra, a a, agbára láti ṣiṣẹ́ fúnra ẹni. Dípo kí o kan ṣe iranlọ́wọ́, Ai ń di aṣojú agent tí ó lè gbèrò, ṣe ìpinnu àti ṣiṣẹ́ lórí àwọn iṣẹ́ ìdíju láti ibẹ̀rẹ̀ dé òpin end-to-end workflow láìsí ìdásí ènìyàn nígbà gbogbo. Real-time AI. Ìṣiṣẹ́ gidi. AI--- AI tí ń yára yípadà láti inú cloud nìkan sí ẹgbẹ́ AI lórí ẹ̀rọ rẹ̀ tàbí physical AI. Èyí túnmọ̀ sí pé AI lè ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láìsí ìdádúró lórí àwọn ẹ̀rọ robotic tàbí computer. Synthetic Data Generation. Ṣíṣẹ̀ dá data. AI tí ń kọ́ ẹ̀kọ́ bí a ṣe lè ṣẹ̀dá data tuntun láti ṣe ìkẹ́kọ̀ọ́ síwájú training. Èyí tí ó ṣe pàtàkì fún ṣíṣiṣẹ́ simultaneously àti ìwádìí nínú àwọn iṣẹ́ ìṣò, ìṣòògùn, ìnáwó àti ìṣe, ìṣelópọ̀. Domain Specific Model, DSLM. A ń kurò ní lílo àwọn AI gbogbogbò General LLMs lọ sí àwọn AI tí ó mọ iṣẹ́ kan pàtó specialized model tí ó ń fúnni ní iṣẹ́ tó dájú. Audio Generation. Ṣíṣẹ̀dá ohùn. AI AI tuntun lè ṣẹ̀dá ohùn àdáyébá, àdáyébá ṣe àfihàn ènìyàn voice cloning àti ṣíṣẹ̀dá orin tàbí ohùn àbẹ́lẹ̀ pẹ̀lú ìmọ̀lára emotion. Báwo ni èyí ṣe lè ran iṣẹ́ rẹ lọ́wọ́? Ṣíṣẹ̀dá àkọnú, àkọonú content creation. Ó lè ṣẹ̀dá àwọn fídíò, orin àti àwòrán tó ga jù fún ìpolówó. Ìṣàkóso iṣẹ́ automation. Ó lè jẹ́ kí AI ṣàkóso àwọn iṣẹ́ ìgbà gbogbo respective tasks nínú iṣeẹ́ rẹ̀. Ànfààní fún ẹ̀kọ́. Mo bí a ṣe, mo bí a ṣe ń ṣiṣẹ́ sí pẹ̀lú prompt engineering tó jìnlẹ̀ àti AI governance bíbò ààbò data yóò jẹ́ pàtàkì. Àwọn ìmọ̀ wọ̀nyí yóò jẹ́ kí iṣẹ́ rẹ yára ṣíṣe dáradára si àti kí ó pọ̀, kí ópọ̀ sí ní di dára dídára.

Ṣé o máa ń pa owó pa’wó? Jẹ́ gbólóhùn Yorùbá tí ó túnmọ̀ sí, ṣe o máa ń ní owó púpọ̀? Tàbí ṣe o máa ń ṣeré owó? Do you make a lot of money? Do you make money by playing? Pa’wó, to make and get money. Pa’wó, to make money, hustle for money. Gbólóhùn yìí sábà máa ń wáyé nígbà tí à bá ń bèèrè nípa bí iṣẹ́ kan tàbí ẹnìkan ṣe ń gbọ́wọ́ tó.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ènìyàn ló máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí wọ́n bá ń sùn. Ó sì ní àwọn ànfàní pàtàkì tí ó ṣe fún ara. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lè jẹ́ àṣà tí a ti mọ̀ láti kékeré. Ìjì méjì rẹ̀ lábẹ́ aṣọ ìbora ń ṣèrànwọ́ láti jẹ́ kí ara ro lè, kí o sùn lè, kí oorun lè kunkun. Àwọn ànfàní tí ó wà nínú bíbo ara nígbà tí a bá ń sùn. Wọ́n ìṣàkóso ìwọ̀n ipa ara, temperature regulation. Nígbà tí a bá ń sùn, ìwọ̀n ipa ara máa ń dínkù. Aṣọ ìbora ń ṣèrànwọ́ láti pa ara mọ́ nígbà tí òtútù bá dé tàbí nígbà tí oorun bá pọ̀ jù láti yera fún jíjílòkòko oorun. 2. Ìfọ̀kànbalẹ̀ àti ìbàlẹ̀ ọkàn, comfort and security. Bíbo ara mọ́ra pẹ̀lú aṣọ ìbora ń fún ènìyàn ní ìmọ̀lára, àbò àti ìtura. Èyí tí ó ń dí àníyàn kù, tí ó sì ń jẹ́ kí oorun gidi sùn. 3. Ìrànwọ́ fún oorun kíkún, sleep quality. Wọ́n bá aṣọ ìbora lórí ara ń fún ọ̀pọ̀lọpọ̀ ní àmì pé ó tó àkókò láti sùn. Èyí tí ó tún ń ràn ọ́ lọ́wọ́ láti tún oríṣi ọ̀mùǹkan, serotonin sílẹ̀ tí ó ń jẹ́ kí ara ro lè. Ṣé ó ṣe pàtàkì láti yán aṣọ ìbora tí ó bá ojú ọjọ́ mú kí ara má ba gbóná jù tàbí kí òtútù má bá mu ni?

Ṣé ọ ní ọkọ̀? Often sung as Jesu ni balogun ọkọ̀ or Olọ́kọ̀, is a popular Yoruba Chris-Christian hymn meaning Jesu is the captain of the ship. It is a song of faith and assurance that encourage believers not to fear, as Jesus will guide their ship, life. Ẹ maá ṣe bẹ̀rù, ẹ kún fún ayọ̀ nítorí Jesu ọ̀gá ọkọ̀, bó ti wu kí ìjì náà létó, yó mú ọkọ̀ wa gúnlè. Do not be afraid, be filled with joy.

Fún ìbéèrè rẹ̀, ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ? Do you like sharing your food? Èyí jẹ́ ọ̀rọ̀ tí ó dá lórí ìfẹ́ inú ẹni kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni, "Yes" fún ọ̀pọ̀ ènìyàn, pínpín oúnjẹ jẹ́ àmì ìfẹ́, ọ̀rẹ́, àti inú rere. Ó ń fún ènìyàn ní ayọ̀ láti rí i pé ẹlòmíràn ń gbádùn ohun tí ó ń jẹ. Bẹ́ẹ̀ kọ́, "No" fún àwọn mìíràn, ó lè jẹ́ pé wọ́n kò fẹ́ pín nítorí pé ó kéré tàbí wọ́n kàn fẹ́ jẹ oúnjẹ náà fúnra wọn ni. Ó dá lórí bí o ṣe rí i sí.

Gẹ́gẹ́ bí ìlànà tí a fúnni lórí ìwé ń jẹ bí nípasẹ̀ Facebook. Èyí iye àkókò tí a máa ń lọ sùn nínú lílo ìwé àkókò fún ọ̀ṣẹ àṣìná jẹ Mo jú oṣù kan. Ní ṣíṣe oyì ìwé àkókò tó ju twenty one èyí tó kọ́ ló rárá ni à ń lò. A ó fi ewé náà rọrí sùn mọ́njú a ó fi sí abẹ́ ìrọ̀rí sùn. Nígbà tí ilẹ̀ bá ti mọ́ dáadáa, a ó lọ wọ́n mọ taba taba mímu àti ọ̀ṣẹ èyíkéyìí láti fi wẹ̀. Èyí ni bí wọ́n ṣe ń lo ewé àkókò. Gẹ́gẹ́ bí ìwádìí lórí ìlera si sọ, ó kéré tán kí ènìyàn sùn fún wákàtí márùn-ún five hours sí méjọ. Ó lójúmọ́ láti jẹ́ kí ara ó yá gágá. Orun dídùn tó pọ̀ nípa wákàtí yìí ṣe pàtàkì láti yera fún àìsàn àti láti jẹ́ kí ọpọlọ ó sinmi dáradára.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, n kò ní olórí iṣẹ́ ní ọ̀nà tí ènìyàn kò ṣe sí ìbáṣepọ̀ ara ẹni tàbí ti ara. Síbẹ̀síbẹ̀, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn olùdásílẹ̀ mi gọ́gùn dá lórí, dá lórí ìtọ́sọ́nà pórógámì. Wọ́n ṣètò mi láti ran ẹ lọ́wọ́, ìbójútó ìmọ̀ tuntun, ọ́pdate, wọ́n ń mú ìmọ̀ mi dọ́gba, ìwà rere, ìwà rere, safety. Wọ́n rí i dájú pé n tẹ̀lé ìlànà ìwà rere. Ní kúkúklrù, iṣẹ́ mi ni láti ran ẹ lọ́wọ́ ní ọ̀nà tó tọ́.

Àwọn ojú ọ̀pọ̀ ayélujára social media platform websites tí ó wà pọ̀ gan, wọ́n sì ń ṣiṣẹ́ fún oríṣiríṣi ohun bí i kíkà ìròyìn, ṣíṣeré, ìbáṣepọ̀ àti ìta ọjà. Àwọn pàtàkì nínú wọn ni Facebook fún ìbáṣepọ̀ fídíò àti ìròyìn, WhatsApp fún àjíròrò, chatting àti ṣíṣe òwò ori afẹ́fẹ́, YouTube fún wíwo àti fífi fídíò sọ̀rọ̀, Instagram fún fídíò kúkúrú àti àwòrán, X fún ìròyìn kíkà àti ẹ̀rọ oríṣiríṣi, LinkedIn fún iṣẹ́ àti ìbáṣepọ̀ ori akẹgbẹ́ professional network. Àwọn ojú pọ̀ wọ̀nyí ti di ohun tí ó kún ọ̀nà ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn ìlànà tuntun láti dènà àwọn ọmọdé láti máa lò wọ́n ní orílẹ̀ èdè kan bí Australia.

Àwọn àgbéjáde wọ̀nyí kò fún mi ní ìdáhùn dára sí ìbéèrè rẹ nípa òfin ìyára ọkọ̀. Wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mìíràn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́jú ẹ̀sìn àti ìmọ̀ ìjìnlẹ̀. Láti rí i dájú pé tó péye, jọ̀wọ́ sọ bóyá ọ jẹ́ òfin ìyára ọkọ̀ lórí títì, àwọn ìlànà lábẹ́lẹ̀ nílé ọkọ àti ìyàwó. Tí o bá ń béèrè nípa títì, ó ṣe pàtàkì láti mọ̀ tẹ́lẹ̀ àwọn àmì ìyára tí ìjọba ń pèsè láti dènà ìjàmbá ọkọ̀ lójú pópó wa. Èyí yóò ràn mí lọ́wọ́. Ó jẹ́ ìbéèrè tí ó dá lórí ìgbàgbọ́ àti òògùn ìbílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí àwọn ìwé àṣírí àti àwọn àṣà kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà ló wà tí a sọ pé ó lè fi mú ìyára ọkọ̀/àgbára ìbálòpọ̀ pọ̀ sí, èyí tí ó ní nǹkan ṣe pẹ̀lú lílo àwọn èròǹjà kan láti inú odu ifá tàbí àwọn àgbo òògùn ìbílẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ṣe pàtàkì láti mọ̀ pé ààbò lílo àwọn àgbo tàbí òògùn tí a kò fọwọ́ sí nípasẹ̀ àwọn dókítà lè fa ewu sí ìlera, ìṣọ́ra ìṣọ́ òògùn, ìyára ọkọ̀ tàbí àìlágbára ìbálòpọ̀ lè jẹ́ àmì àìsàn ìṣòro ìṣòro ìṣọ́ òògùn tí ó ń jinlẹ̀ bí a tó gbà hypertension tàbí wàhálà okan, èyí tí ó nílò ìtọ́jú dókítà. Tó péye, ó dára jù lọ láti kan sí dókítà tàbí alómọdájú ìlera tí o bá ní àníyàn nípa ìyára ọkọ̀ rẹ.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ọlọ́gbọ́n, n kò ní irun orí tí mo lè gẹ́. Ṣùgbọ́n tí on bá ń bèerè fún ìgbà tí ènìyàn máa ń gé irun, ìgbà tí ó bá ti kún tàbí nígbà tí ó bá ti dọ̀tí ní a máa ń gé irun.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ olọ́gbọ́n, n kò jẹun, nítorí náà n kò ní adùn tí mo fẹ́ràn pàtàkì nínú áìsikirimù. Síbẹ̀síbẹ̀, àwọn adùn tí ó gbajúmọ̀ jùlọ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn ni fánílà, adùn tí ó wọ́pọ̀ àti rọrùn, ṣokoléètì, ṣọ́bẹ̀rì, kúkìsì, àti kírìmù. Adùn wọ̀nyí ni ènìyàn fẹ́ràn jù lọ láti máa mu. Àwọn mìíràn sì máa ń fẹ́ràn adùn ọ̀gẹ̀dẹ̀ náà pẹ̀lú.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ díẹ̀ sí. Ó dákẹ́, ó tura àwọn òrùn sì máa ń lẹ́wà gan an. Ìrọ̀lẹ́ gan ni àkókò ìyẹn máa ń ní ìtùnú kan. Afefe o rorun imole rorun ninu si be le. Kí ni ọ máa ń fẹ́ràn láti ṣe ní ìrọ̀lẹ́? Jẹ́ kí ì ri kékeré tàbí nǹkan jókòó kí o sinmi.

Ṣé ó túmọ̀ sí wọ ìbọ̀wọ̀ glove ni tàbí o wọ ìbọ̀wọ̀ ìjọsìn gẹ́gẹ́ bí ìjọsìn lórí TV online? Ìbọ̀wọ̀ túmọ̀ sí ìjọsìn tàbí ìbẹ̀rù Ọlọ́run. Ó lè jẹ́ ìjọsìn ní soso mọ́sálásí tàbí ìbọ̀ ibo mìíràn, àdúrà, kíkà bíbélì tàbí kùránì, ṣí ṣe ohun rere gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́. Ní Yorùbá, ẹni tí ó ní ìbọ̀wọ̀ ni ẹni tó bọ́lá fún Ọlọ́run àti fún ènìyàn. Ṣé ìwọ fúnra rí máa ń ṣe ìbọ̀wọ̀ ní ìrọ̀lẹ́?

Rárá o, mi ò tíì lọ sí Siníà rí, ṣùgbọ́n mo mọ̀ púpọ̀ nípa rẹ̀, àṣà wọn, oúnjẹ, ìlú ńlá bí i Beijing àti Shanghai, àti ìtàn wọn pé gan. Ṣé ìwọ ti lọ sí Shanghai, Siníà rí tàbí ọkàn ronú láti lọ? Sàládì tún mọ̀ sí oúnjẹ tí a máa ń jẹ láì jíná púpọ̀, tí a sì máa ń dà pọ̀ láti inú ẹ̀fọ́ àti èso, àpẹẹrẹ, lẹ́túùsì, tòmátì, kùkúḿbà, kárọ́tì, lẹ́kọ̀ọ̀kan. A tún lè fi ẹran, ẹja tàbí ẹyin kún. A máa ń jẹ sàládì fún ìlera torí ó rọrùn ó sì kún fún fáyítámì̀nì. Ṣé ìwọ ti jẹ sàládì rí tàbí irú ewo ni o fẹ́ràn jù?

Ní ibi iṣẹ́, àwọn ohun èlò pàtàkì máa ń yàtọ̀ sí gẹ́gẹ́ bí irú iṣẹ́, ṣùgbọ́n àwọn wọ̀nyí ni wọ́n ṣe pàtàkì jùlọ ní ọ̀pọ̀ ibi iṣẹ́: Kọ̀m̀pútà fún kọ̀wé, ìṣirò àti ìbánisọ̀rọ̀. Fóònù láti bá ènìyàn sọ̀rọ̀ àti gba ìpè. Íńtánẹ́ẹ̀tì fún ìwádìí àti ìbánisọ̀rọ̀ lórí ayélujára. Tábili àti àga kí ara lè rọrùn nígbà iṣẹ́. Iwé àti kọ̀wé fún ìkọ̀wé àti ìfọrúkọsílẹ̀. Àwọn ìránṣẹ́ pàtàkì iṣẹ́ náà bí mótò, ìrinsẹ̀, ẹ̀rọ tàbí sóftúwẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irúu iṣẹ́. Sé o lè sọ fún mi irú iṣẹ́ tí ìwọ ń ṣe, ni, níbí ni máa lè sọ ohun èlò tó ṣe pàtàkì jù lọ fún iṣẹ́ yẹn?

Àti kéde àwọn tó gbà àmì ẹyẹ tí àjò ilé Europe fún iṣẹ́ ìròyìn Àjọ alásẹpọ̀ ní káríayé fún àwọn oníṣẹ́ ìròyìn ti kéde orúkọ àwọn tó gba àmì ẹ̀yẹ Lorenzo Natali àti ìgbìmọ̀ àpapọ̀ Europe fún iṣẹ́ ìròyìn. Ídájú òdodo láàárín àwùjọ, a nílò ìdápọ̀pọ̀ ní káríayé fún àwọn ètò ẹ̀dá ènìyàn. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn tí a mọ̀ sí ẹ̀ṣọ́, ètò ẹ̀dá ènìyàn ṣẹ̀ṣọ́ gbẹ́ gbòòrò àwọn ìṣòro ètò ẹ̀dá ènìyàn lágbàyé lóde òní tí kọjá ipa àwọn àjọ káríayé láti kojú wọn.

Àwọn ọkùnrin ni opomuléròó fún àwọn obìnrin nítorí pé àláù sọ̀rọ̀ àjùlọ fún apákan wọn, apákan wọn lórí apákan àti nítorí ohun tí wọ́n ń ná nínú dúkìá wọn. Àwọn obìnrin rere ni àwọn olùtẹ̀lé àsè àláù àti òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn náà. Àṣẹ ọkọ̀, àwọn olùṣọ́ ètò ọkọ̀ ni ó kọ̀rọ̀ fún wípé àláu ṣọ ètò tí wọ́n ná fún wọn lóòdò ọkọ̀ wọn. Àwọn tí ì ṣe ni pá yá orukún wọn èsì wá sì fún wọn.

Atọrọ gáfárà! Ẹ má ṣe bínú, a kò lè gba ìbéèrè tí ẹ béèrè ní èdè Yorùbá lásìkò yìí, t'ò bá lè kọ àti ka èdè òyìnbó fi ìbéèrè rẹ ránṣẹ́. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sí agede ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì tí ìhùwàsé ṣe ìlera láàárín àwọn ọmọ ilé ìwé àti orílẹ̀ èdè Ireland. Agede íńtánẹ́ẹ̀tì yìí wà fún gbogbo àwọn ènìyàn. Irú èwọ yìí máa ń pọ̀ sí, ó sì máa ń ṣe ìyàtọ̀ àwọn tí ó ní àti àwọn tí kò ní ní àwùjọ. Ni èyí tí ó ń jẹ́ kí a dogbà pọ̀ sí, wọn tún ní ipa lórí.

Olúwa yóò pèsè fún gbogbo àìní wa, ẹti ko bí abi ẹni bí, àtúnàtùlà ẹṣẹ̀ wa fún àwọn ẹ̀yẹ. Má kọ mí nù, má kọ mí nù yóò pèsè. Olúwa yóò pèsè iṣẹ́ rere fún wa. Irúgbìn wa yóò sọ, ọjà wa yóò sì tà ẹṣẹ̀ wa fún àwọn ẹ̀yẹ. Olúwa yóò pèsè ọ̀pọ̀ ọjà, yóò dé à ó à ó bòdé pàdé. A kọ́ ni àgbákọ́ ìṣe wá fún àwọn ẹ̀yẹ. Olúwa yóò pèsè èmí gígùn fún wa. Áńgẹ́lì yóò sọ lẹ́wà, aláìsàn yóò dìde. Ẹ̀ṣẹ̀ wa fún àwọn ẹ̀yẹ. Olúwa yóò pèsè nígbà ìkórè wa. A dé wúrà ago ìyẹ́ àìnípẹ̀kun.

O dá pa àdéhùn túmọ̀ sí Power of Attorney. Power of Attorney jẹ́ àdéhùn tí ẹnìkan, olùwà fi àṣẹ fún ẹni mí àsọ́jú láti ṣe ohun kan ní orúkoọ reẹ̀. Àpẹẹrẹ ohun tí P.A lè bọ̀, ṣíṣe ìṣúná tàbí ìfọwọ́pamo, ríra tàbí títà ilé, ṣíṣe ìpinnu ìṣẹ́gun, ṣíṣe ìṣèjọba ọjà tàbí ìṣòwò. Irọ́ P.A tó wọ́pọ̀ jẹ́ General P.A, àṣẹ gbòòrò lórí ọ̀pọ̀ nǹkan. Special limited PA, àṣẹ kan ṣoṣo bíi títà ilé kan. Durable PA, ó ń ṣiṣẹ́ títí pàápàá bí ẹni bá ṣàìsàn. Medical PA fún ìpinnu ìlera. POA máa ń jẹ́ kílọ̀ sínú ìwé tí a sì máa ń fọwọ́ sí níwájú agbẹjọ́rò tàbí notary. Sé o ń bèrè nítorí ìṣòwò ilé tàbí ìlera, mo lè ṣàlàyé dáadáa sí gẹ́gẹ́ bí ohun tí o nílò.

Àwọn ohun mímu protein ni mímu tí ó kún fún protein tí ará fi ń kọ àìsàn, tí ó sì ń fúnni ní agbára. Àpẹẹrẹ àwọn ohun mímu protein: mílíkì wàrà, soya milk, yogurt mímu, protein shake, whey, soy, plant protein, smoothie wàrà àti ẹ̀ṣọ́, mímu ẹ̀pà, groundnut drink, kùnú. Ànfàní wọn: Wọ́n ń kọ àìsàn, wọ́n ràn ọ́ lọ́wọ́ láti tura lẹ́yìn àdáse, wọ́n ń jẹ́ kí ẹbí máa pé. Ṣé o fẹ́ mímu protein fún àdáse ìlera tàbí fífi ara sanra? Mo lè ṣe ìdánwò dáadáa fún ọ o.

Dájúdájú Biology jẹ́ ẹ̀kọ́ tí ń ṣàlàyé àyè àwọn ẹ̀dá alààyè bí wọ́n ṣe ń gbé, bí ara wọn ṣe rí àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́. Àwọn kókó ọ̀rọ̀ pàtàkì nínú Biology; cell, apá kan kékeré jùlọ tí gbogbo ẹ̀dá alààyè ní, nutrition, oúnjẹ, bí ohun alààyè ṣe ń rí oúnjẹ àti lọ expiration, bí ara ṣe ń lọ atẹgun àti gba agbára, reproduction, ìbímọ, bí ẹ̀dá alààyè ṣe ń bí ara wọn, growth and development, bí ara ṣe ń dàgbà, excretion, bí ara ṣe ń yọ ẹrú kúrò, ecology, ìbáṣepọ̀ láàárín ẹ̀dá alààyè àti àyíká, genetics, bí àbùdá ṣe ń jọ -jọ̀gún láti ọ̀dọ̀ bíi, adaptation and evolution, bí ẹ̀dá alààyè ṣe ń farada àyíká àti àyípadà. Kí ni ìdí tí Biology fi ṣe pàtàkì? Ó jẹ́ ẹ̀kọ́, ó jẹ́ -ó jẹ́ kòye wa ara ènìyàn. Ó rán wa lọ́wọ́ nínú ìlera àti ìṣẹ́gun. Ó ṣe pàtàkì fún iṣẹ́ bíi dókítà, nọ́ọ̀sì, omi-omi oní-onímọ̀ sáyẹ́ǹsì, àbí tí o fẹ́ alààyè fún ìdánwò tàbí kó jẹ́ fún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́

Mo lè sàlàyé ìtọ́jú èékánná nail care dáadáa. Ìtọ́jú èékánná túmọ̀ sí bí a ṣe ń bójú tó èékánná wa, fingernails àti toenails, kí wọ́n lè wó mọ́ tí kò ní kúró tàbí bàjẹ́. Àwọn ìlànà pàtàkì nínú ìtọ́jú èékánná wà: fífọ̀ àti mímọ́, wẹ ọwọ́ àti ẹsẹ̀ lójoojúmọ́ kó bá má bàjẹ́ tàbí kó ní kòkòrò. Two, gígùn tí ó tọ́, gé èékánná sí gígùn tó yẹ kó má bàjẹ́ tàbí kó kó ìtubà ẹsẹ̀. Three, mímọ kí èékánná rọrùn, lo nail file láti túbọ̀ rọrùn kó má bàjẹ́. Four, ẹrọ itọju, lo cuticle oil tabi moisturizer lati jẹ ki aye eekanà re rọrun Five, ìfarapa àti ìmọ̀ra ìṣòògùn, bí èékánná bá ní ìfarapa, fungal tàbí bàjẹ́ gan-an, lọ sí dókítà tàbí dermatologist. Six, ìmùle ìlera, ìmùle ìlera jẹ́ oúnjẹ tó kún fún protein, vitamin, biotin, zinc ó ran èékánná lọ́wọ́ láti dàgbà dáadáa.

Dájúdájú, ẹ jẹ́ kí n ṣàlàyé àgọ́ dáadáa. Àgọ́ jẹ́ ohun èlò tí a máa ń lò láti tẹjúwe àsìkò tàbí ṣọ iye àkókò. Ó lè jẹ́ ohun tí a fi ọwọ́ máa ń wọ̀ tàbí ohun tí kọ̀m̀pútà ń ṣiṣẹ́ fún. Irú àgọ́ tó wọ́pọ̀. One, wall clock, àgọ́ ògiri a máa ń lẹ̀ fi sí ògiri, wọ́n fi ìṣọ̀kan àkókò hàn. Two, wristwatch, àagọ́ ọwọ́ a máa ń wọ̀ ní ọwọ́, ó rọrùn fún ìtẹ̀sí ìṣọ̀kan àkókò nígbà gbogbo. Three, digital clock, aago digital, ni rara2. Four, alarm clock, àgọ́ ìkìlọ̀ ń jẹ́ ènìyàn ní àkókò tó fẹ́. Five, stopwatch/timer, àgọ́ ìdákẹ́jẹ́ lò fún àdáṣe ìdánwò tàbí ṣíṣe oúnjẹ. O je kororun lati seto oy akoko. Ó ràn wá lọ́wọ́ láti pín àkókò iṣẹ́ àti ìsinmi. O je ore idanwo ati idase.

Dájúdájú, ẹ jẹ́ kí n ṣàlàyé ìtumọ̀ rẹ̀. Bí èrò tuntun ṣe máa ń wá túmọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe ń ṣẹ̀dá tàbí gba àwọn ìmọ̀ràn tuntun. Ó ní í ṣe pẹ̀lú ìmọ̀lára, ìmúlò àkíyèsí àti ìrírí tuntun. Bí èrò tuntun ṣe máa ń wá wà ìmọ̀lára àti ìmọ̀ràn. Nígbà tí a bá ń kọ́ ìmọ̀ tuntun jọ, ọ̀pọ̀lọpọ̀ wa máa ń darapọ̀ ìrírí àtijọ́ àti ìmọ̀ tuntun. Ìpinnu ìṣòro problem solving. Èrò tuntun máa ń wá nígbà tí a bá ń dojúkọ ìṣòro tí kò rọrùn. Ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá ronú ní ọ̀nà tuntun. Ìmúlò àkíyèsí observation. Rí ohun tó wà lórí ayé tàbí iṣẹ́ àwọn ènìyàn yóò ràn lọ́wọ́ láti ní èrò tuntun. Ìfarapa, ìrírí àti ìmúlò àìmọ̀. Nígbà tí a bá fi ara wa sí ayé tuntun tàbí ṣe ohun tí a kò ti ṣe rí, ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àkópọ̀ èrò tuntun. Isinmi àti ìmọ̀lára ìdákẹ́jẹ́jẹ́. Nígbà tí a bá sinmi, ọ̀pọ̀lọ tún ń ṣe processing tí ó mú kí èrò tuntun yọ. Ànfàní èrò tuntun ó ràn wá lọ́wọ́ ní ṣètò iṣẹ́, ó jẹ́ kí a lè bá ìṣòro ṣe ní ọ̀nà tuntun, ó ń jẹ́ kí ìmọ̀ wa dàgbà àti ìrírí wa ko pọ̀sí.

Kaadi iṣẹ́ jẹ́ kaadi kékeré tí ó ní àlàyé lọ́ jàara ìbánisọ̀rọ̀ ènìyàn tàbí ilé iṣẹ́ kan. A máa ń lò ó láti ṣàfihàn ara ẹni àti iṣẹ́ fún àwọn mi. Ohun tí kaadi ìṣe máa ń ṣe ni orúkọ ẹni, orúkọ ilé iṣẹ́ tàbí iṣẹ́, ipò iṣẹ́ job title, nọ́mbà fóònù, ìméèlì, adirẹsi ilé iṣẹ́ tàbí website. Ìdí tí kaadi iṣẹ́ fi ṣe pàtàkì, ó ràn ọ́ lọ́wọ́ láti ṣe ìbánisọ̀rọ̀ rọrùn, ó ń jẹ́ kó dàbí ẹni pé ọ jẹ́ ọmọ iṣẹ́ tó ṣe gbágbò. Ó wúlò nípa ìpàdé, ìpàdé ọjà àti ìbáṣepọ̀ iṣẹ́. Àpẹẹrẹ lílò rẹ̀, nígbà tí o bá pàdé oníbàárà tuntun, nígbà àfihàn iṣẹ́ láti fi ìrántí iṣẹ́ rẹ sílẹ̀ fún ẹlòmíràn.

Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ túnmọ̀ sí lílo ọwọ́ àti kọ̀wé, pẹ́ńsù láti kọ ọ̀rọ̀ sí ìwé, kì í ṣe lórí kọ̀m̀pútà tàbí fóònù. Bí a ṣe máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́, a máa ń lo onkọ̀wé tàbí pẹ́ńsù. A fi ọwọ́ darí kọ̀wé sí ìwé. A kọ lẹ́tà, nọ́mbà àti gbólóhùn. Ìdí tí kíkọ̀wé pẹ̀lú ọwọ́ fi ṣe pàtàkì, ó ń mú ìrántí dára, ọ̀pọ̀lọpọ̀ rántí ohun tí a kọ dáadáa. Ó ń jẹ́ kó rọrùn láti kọ ẹ̀kọ́. Ó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ọpọlọ àti ìṣàkóso ọwọ́. Ó wúlò fún ìdáhùn àti ìforúkọsílẹ̀ àwọn àpẹẹrẹ kíkọ lẹ́tà sí ẹlòmíràn, kíkọ àkọlé ilé ẹ̀kọ́, kíkọ orúkọ àti ìbọwọ́lù signature.

Òru ni àkókò tí òòru ti bọ́ ayé, tí òòrùn kò sí mọ́ ní òru. Ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí òòrùn bá wọ ìrọ̀lẹ́ tí ó sì parí ní kùtùkùtù òwúrọ̀. Ohun tí ó máa ń ṣẹlẹ̀ ní òru, ayé ń dákì ju òwúrọ̀ lọ, ọ̀pọ̀ ènìyàn máa ń sùn, a máa ń rí ìràwọ̀ àti òṣùpá lórí òru, afẹ́fẹ́ máa ń tutù díẹ̀. Ìdí tí òru fi ṣe pàtàkì, ó jẹ́ àkókò ìsinmi fún ara àti ọpọlọ, ó ń rán wa lọ́wọ́ láti tún agbára ṣe, ó ń ṣe pàtàkì fún ìlera àti ìdàgbàsókè ara. Àwọn ohun tí ènìyàn lè ṣe ní òru, sùn, gbàdúrà, kàwé, ronú jinlẹ̀ tàbí sinmi.

Nọ́mbà orílẹ̀-èdè jẹ́ nọ́mbà pàtàkì tí a fi hàn ṣàfihàn orílẹ̀-èdè ẹ̀dẹ̀ kan nígbàtí a bá ń pe fóònù láti orílẹ̀-èdè èdè mi. Bí a ṣe máa ń lo nọ́mbà orílẹ̀-èdè, a mọ̀ n kọ́ sí wájú nọ́mbà fọ́ònù. Ó sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú plus tàbí zero zero. Àpẹẹrẹ Nàìjíríà plus two three four. Àpẹẹrẹ plus two three four oh eight oh. Gẹ̀ẹ́sì UK plus four four. Amẹ́ríkà USA plus one. Ghana plus two three three. Ìdí tí nọ́mbà orílẹ̀-èdè fi ṣe pàtàkì, ó jẹ́ kó yé nẹ́tíwọọ̀kì pé orílẹ̀-èdè wo ni ọ́n pè. Láìsí rẹ̀ ìpè láti orílẹ̀-èdè mi kò ní ṣe ṣe dáadáa. Àpẹẹrẹ gbólóhùn, bí o bá fẹ́ pe ẹlòmíràn ní orílẹ̀-èdè mi, o gbọdọ̀ fi nọ́mbà orílẹ̀-èdè síwájú nọ́mbà rẹ̀.